Fóònù mi jẹ́ ǹkan tí mo máa ń lò ní gbogbo ìgbà. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi tí a mọ̀ sí fóònù, ó jẹ́ ǹkan tí mo máa ń lò ní gbogbo ìgbà. Nígbà tí, ah, mo bá nílò rẹ̀ kí n kó lọ́wọ́ mi torí ó jẹ́ ǹkan tí, tí mo le sọ pé ó jẹ́ bí ẹni kejì mi. Àwọn ǹkan oríṣiríṣi ń bẹ ní orí fóònù mi tí mo máa ń lò láti lè dá àwọn èèyàn ló gẹ́gẹ́ bí àwọn òṣìṣẹ́ mi àti àwọn mìíràn tí mo tọ́ mọ̀. Mo máa ń pè lórí rẹ̀, mo sì máa ń pe, mo máa ń pe àwọn ọ̀rẹ́ àti olùjọ́ ojúnú mọ̀ àti àwọn ẹbí àti ara. Mo sì máa ń ṣe àwọn ìdánilẹ́kọ̀ọ́ lórí orí ẹ̀rọ ayélujára lórí rẹ̀ láti orí fóònù mi. Mo máa ń ṣe oríṣiríṣi ǹkan gẹ́gẹ́ bí tí ẹ ṣe mọ̀ pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ jẹ́ ǹkan gbòógì tí a lè gbọ́dọ̀, a gbọ́dọ̀ fi ọwọ́ yẹpẹrẹ mu. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ jẹ́ ẹ̀rọ tí a máa fi ń bá ara ẹni sọ̀rọ̀. O máa rí, ah, àtẹ̀jíṣẹ́ tí a fi fún, tí a fi ránṣẹ́ sí i, ó sì máa ń dàgbàrà gẹ́gẹ́ bí èsì tí ó yẹ kó rí dàgbàrà fún wa. Ah, ẹ̀rọ ìbánisọ̀rọ̀ jẹ́ ẹ̀rọ kan tí a gbọ́dọ̀ máa ń ní ṣẹ́ṣẹ́ pé tí èèyàn bá ní láìsí ìlò, tí wọ́n ba jẹ́ pé ó jẹ iná kò sí lórí rẹ̀ tàbí ó kú lásán, ìyẹ́mú ọwọ́ máa gbọ́dọ̀ mọ̀, ẹ̀yẹ́mú ọwọ́ máa mọ̀, ò gbé bóòlù lẹ́sẹ̀ bá fi inú sí i. Torí ó jẹ́ ǹkan tí, ẹ, ó wúlò gan-an ní ọ̀pọ̀lọpọ̀ tí àwọn èèyàn o sì kì í fi ọwọ́ yẹpẹrẹ mu torí àwọn ǹkan tí a lè sọ pé ó ń ṣe. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tèmi jẹ́ ǹkan tí ó máa ń wà ní apo mi. Àìgbà mí tí mo bá ń sun máa wà ní orí ibùsùn mi. Tí ìpè bá wọlé mo máa gbé, tí àtẹ̀jíṣẹ́ bá ránṣẹ́, bá wọlé tó bá bá sí nǹkan tí mi ò tíì sun tàbí tí mo, mo ṣe nǹkan kan lọ́wọ́, mo máa gbé, mo máa gbé, mo sì máa ka lẹ́ẹ̀ka ti wọ́n ka ní díẹ́ náà sí i ránṣẹ́ sí mi. Mo sì máa da eni nà lọun ní ẹsẹ kẹsẹ̀ oríṣiríṣi ǹkan gẹ́gẹ́ bí fídíò inú oríṣiríṣi fọ́nrán fídíò la le wò ní orí ẹ̀rọ, ẹ̀rọ agbéléwò wa tí a mọ̀ sí fóònù. Oríṣiríṣi àwọn, àwọn eré àwòtún ló wà lórí fóònù mi tó jẹ́ pé ìgbà mìíràn tí mo bá ní ìfẹ́ sí àti wò àti dára mi lára yá, mo máa mú fóònù, mo sì máa ṣí, ah, password tí a, mo ti, tí mo sì máa bẹ̀rẹ̀ sí ní dá, mo sì máa bẹ̀rẹ̀ sí ní dára ara mi lára yá nípasẹ̀ àwọn ohun tí mo ti fi sórí rẹ̀. Tó bá ti jẹ́ ti òrin náà, màá ṣí bẹ́ẹ̀ náà, màá ṣí ìbẹ̀rẹ̀ sí ní gbọ́ orin tí màá sì máa jó, tí inú mi ò sì máa dùn pẹ̀lú tuntun bẹ́ẹ̀, bẹ́ẹ̀, bẹ́ẹ̀, bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Oríṣiríṣi ǹkan ló wà gẹ́gẹ́ bí, n, ìwé ìwé bí textbook àti àwọn ǹkan tó wúlò fún iṣẹ́ tí mò ń ṣe torí mo jẹ́ ẹni kan, mo jẹ́ bí olùkọ́ ni. Tí àwọn eleyinbo sì teacher tí ó bá tàsí kó ìdánwò, mo máa ń fi oríṣiríṣi àwọn iṣẹ́ sórí, ah, ẹ̀rọ alè, eléwọ̀ mi tí a mọ̀ sí fóònù. Oríṣiríṣi question àti oríṣiríṣi answer tí ẹ, a mọ̀ sí ìbéèrè àti ìdáhùn tí òyìnbó ń pè ní question and answer, èyí ló, ló ń bẹ lórí fóònù mi tí mo sì máa ń fi gbé iṣẹ́ mi lá, iṣẹ́ olùkọ́ mi lárugẹ tí mo sì máa ń fi gbé jáde pẹ̀lú láì lo kọ̀m̀pútà tí ayé náà pé, ayé náà. Mo sì jẹ́ enikan tó jẹ́ pé mo ní ìfẹ́ sí lílo fóònù ní gbogbo ìgbà láti lè ṣe ìwádìí àti láti lè kọ lẹ́tà àti láti tún lè mọ̀ sí lórí ǹkan tí mo bá ní data láti fi wo àwọn ohun kan lórí, lórí ẹ̀rọ ayélujára. Mo máa mú fóònù mi, mo sì máa gbé síbẹ̀, mo sì máa fẹ́ ṣe ohun tí mo bá fẹ́ ṣe.

Ohun ìpèsè àwọn èlò, ó jẹ́ ǹkan tí a gbọdọ̀ fọ jú tẹ́mbẹ́lú, torí ó jẹ́ ǹkan tí a nílò láti lò gẹ́gẹ́ bí àṣekọ̀wé ẹ, àti gẹ́gẹ́ bí aṣe gbójú mọ láti pàṣẹ àwọn tó ti sáájú wa. Ohun ìpèsè yìí, ó lè jẹ́ níbi tí óúnjẹ, ó lè jẹ́ tí ó-- níbi ohun mìíràn. Ṣùgbọ́n ní wàkàtí yìí, mo máa sọ nípa ti oúnjẹ àti èyí tí mo bá tún lè fẹ́ nú bá ní wákàtí yìí àti ọ̀wọ̀ yìí. Ohun èlò ìpèsè ó jẹ́ ǹkan tí a gbọdọ̀ mọ̀ ní ọ̀kọ̀ọ̀kan náà. Ó jẹ́ ǹkan tí a gbọdọ̀ mú pẹ̀lú àkíyèsí. Ó sì jẹ́ ǹkan tí ó jẹ́ wípé àa gbọdọ̀ má fi ọwọ́ yẹpẹrẹ mu tí a bá ń pè ló ohun kan kan tàbí ohun mìíràn. Ohun ìpèsè èlò yìí, ó jẹ́ ǹkan tí a gbọdọ̀ wà pẹ̀lú ì-- pẹ̀lú ìgboyà. A gbọdọ̀ ṣe é pẹ̀lú ìgboyà. A sì gbọdọ̀ mọ̀ ní bí a ṣe a sì gbọdọ̀ mọ̀ bí a ṣe lè ṣe tí kò fún ní jẹ́ ohun kan tí a máa kábamọ́ lè lórí. Torí pipèsè ohun èlò ǹkan ó tún ó gba ọgbọ́n, bẹ́ẹ̀ ló sì gba èrò, bẹ́ẹ̀ ló sì gba sùúrù, ó sì gba ẹ̀kọ́ torí kì í ṣe gbogbo ènìyàn tí a bí èyí tí òun rìn lórí ilẹ̀, òun ló ní ore ọ̀fẹ́ láti lè ṣe àmúlò ọgbọ́n láti lè pèsè àwọn ǹkan mìíràn. Gẹ́gẹ́ lọ́kàn jókòó. Ṣùgbọ́n nípasẹ̀ ẹ̀kọ́, nípasẹ̀ ọgbọ́n, nípasẹ̀ ore òfẹ́ ń gbà mí, a mọ̀ ní ìgboyà láti lè pèsè ohun tí a fẹ́ ṣe gẹ́gẹ́ ju lọ. Gẹ́gẹ́ bí, bí àpẹẹrẹ nípasẹ̀ oúnjẹ. Ẹni tí ó bá mọ oúnjẹ ṣe kò lè ní ìpèsè tó dára, kò lè ní ìpèsè tó dára. Ẹni tí ó mọ oúnjẹ ṣe, tí ó mọ̀ bí ó ṣe fẹ́ ṣe àwọn èlò, ohun èlò tí ó nílò láti lè jẹ́ kí oúnjẹ náà dùn, àwọn èlò tó nílò láti lè ṣe oúnjẹ náà. Ẹni tí ó mọ oúnjẹ ṣe kò lè kú gìrì kí ó sọ pé òun ló ń pèsè láti jẹ àti láti mu. Ẹni, ẹni yìí, ó máa jẹ́ ẹnìkan tí ó máa máa ṣe, eh, ìpèsè yẹn bó bá ṣe òun, tí kò gbójú mu, tí kò si buyi kún àwọn ènìyàn nílẹ̀ káàro òjìrì. Ẹni tó bá fẹ́ ṣe oúnjẹ yálà, ah, oúnjẹ òyìnbó yẹn tàbí oúnjẹ tiwantiwa, tó bá ní ẹ̀kọ́ nípa bá ṣe lè pèsè àwọn ǹkan, ó máa ṣe oúnjẹ náà tí oúnjẹ náà sì máa dùn tí gbọ́ngbọ́n kì í máa kan sí i. Ẹni yìí sì ni ó máa ní ẹ̀kọ́ tó gbòògbón láti lè gbé ìpèsè yìí kalẹ̀. Torí tí a bá san pa ìpèsè, ẹni tí ò bá ní ẹ̀kọ́ kò lè gbé ohun kan kalẹ̀. Ó gbọdọ̀ jẹ́ ǹkan tó ti kọ́ nípa rẹ̀, tó sì ti mọ̀ nípa rẹ̀, tí ó ṣì ní ìfọkànsìn láti lè gbé ohun gidi kalẹ̀. Torí gbogbo ìpèsè kọ́ ni a lè sọ pé ó da ohun èlò. Gẹ́gẹ́ bí ohun èlò tí a nílò bí ká bá fẹ́ ṣe ẹ̀fọ́ rírò. Ẹ̀fọ́ rírò jẹ́ oúnjẹ Yorùbá tí gbogbo àgbàláyé sì mọ̀ pé Yorùbá ló ní ẹ̀fọ́ rírò. Tí a bá fẹ́ ṣe ohun ìpèsè ẹ̀fọ́ rírò, ẹni tí ó bá mọ̀ nípa ẹ̀fọ́ rírò, bó ṣe máa gbé àwọn èlò rẹ̀ kalẹ̀, àwọn èlò bí ata, bí tòmátò, bí tòmátì, bí iyọ̀, bí, bí maggi, bí ẹ̀fọ́ gangan tí a máa lò àti ẹran, àti pọ̀nmọ́, àti ẹja, àti epo, àti àwọn ǹkan tí a nílò láti jẹ́ kí ẹ̀fọ́ náà kó dùn, kó dára. Kí ẹ̀fọ́ náà kó dùn, kó dára. Ni, tí a bá rí pé gbogbo ohun èlò yìí tí a gbé lọ ilé ìdáná tí a mọ̀ sí kitchen nì wa tán, tí a bá gbé lọ síbẹ̀, a máa to ó bó bá ṣe ẹ kó tó, bó bá ṣe ẹ ká tó. Gẹ́gẹ́ bí ọgbọ́n àti ìmọ̀ àti òye tí a ní nípa ẹ̀fọ́ tí a fẹ́ rò. Tí a bá ṣe pèlò gbogbo kiní yí kalẹ̀ tán, a máa bẹ̀rẹ̀ sí ní da, sì nú lẹyọ kankan láti lè ṣe ǹkan tí a fẹ́ ṣe. Gẹ́gẹ́ bí ẹ̀fọ́ nísi, a máa kọ́kọ́ gbé epo, a máa kọ́kọ́ gbá epo lórí iná pẹ̀lú àlùbọ́sà àti irú. Tó bá ṣe díẹ̀, a máa mú ata, a máa dà á sí a sì máa dín. Tó bá jẹ́ díẹ̀ díẹ̀, a máa dà àwọn ẹja àti ẹran wa sí i. Tó bá ṣe díẹ̀ tó ti jiná, a máa dà ẹ̀fọ́ wa sí i.